Ṣé o máa ń fi tùràrí ara? Èmi ò fi tùràrí ara rárá, èmi ò lò tùràrí. Ọ̀dọ̀ wa wó láwọn èèyàn tí wọ́n máa ń fi tùràrí sí ilé wọn, àmọ́ èmi kì í lò tùràrí rárá fún nǹkan kan, mi ò fẹ́ràn rẹ̀, mi ò sì mọ bó ṣe ń lò, èyí té èmi kì í ṣe ń fi tùràrí lelééyí.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Nípa tí ìṣòro níbi iṣẹ́, èmi mọ̀ wípé ìṣòro tí mò ń kojú, èmi ni kọ́ ni ẹni alákọ̀kọ́ tí ó kojú rẹ̀. Nígbà yìí máa tó àwọn tí mo jẹ́ ọ̀gá àbí àwọn tó ti ní ìrírí ní ìdí iṣẹ́ yìí là máa tó wọn lọ. Má sì lọ bèrè lọ́wọ́ wọn pé irú ìṣòro báyìí mo ní, ṣe ẹ̀yin ti ní irú ìrírí báyìí rí? Báwo ni ẹ ṣe kojú rẹ̀? Ọ̀nà àbáyọ wólẹ̀ lọ. Irú rẹ̀ ni màá ṣe láti fi wá ọ̀nà àbáyọ si iru ìṣòro tí mò ń kojú ní ibi iṣẹ́.

Kí ni ìrántí ìgbá ọmọdé rẹ tí o rántí? Nípa tí ìrántí ìgbá ọmọdé mi, èmi rántí ìgbà tí a máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí tí àwọn òbí wa máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí fún wa. Ta pé àwọn ọ̀rẹ́ wa àti àwọn olólùfẹ́ wa kí wọ́n bá wa ṣe àjọyọ̀. Irú iriri yìí mo rántí rẹ̀ dáadáa. Irú ìrántí tó múnú ìyọdún tí ẹn bá jókòó sílẹ̀, tí ẹ ń ronú, tí ẹ ń sẹ́yin, tí ẹ ń sì rántí gbogbo bí àjọyọ̀ náà ṣe lọ ìgbà tí ẹn wà ní ọmọdé. Irú àwọn ìrántí yìí bá nìí mo rántí dáadáa.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Ẹ béẹ̀ ni, iṣẹ́ tí mo máa ń ṣe láti ilé ni. Mi kì í ṣe ẹni tí ó máa ń ji láárò tó ń lọ sí ọ́fíìsì àbí ibi iṣẹ́. Iṣẹ́ tí mo fẹ́ ṣe, ilé ni mo ti máa ń ṣe. Lọ́pọ̀ ìgbà, iṣẹ́ tí mò ń ṣe rẹ̀ la máa ń pè ní remote work àwa o ki n jàde ní ilé láti lọ máa ń ṣiṣẹ́ níbí àwọn, àwọn tó ń ṣiṣẹ́ ọ́fíìsì. Ilé ni iṣẹ́ tí wa wà.

Àkókò mélòó ni o máa lọ sùn? Èmi rí i pé tí ó bá ti di bí i ago mẹ́sàn sí mẹ́wàá ní alẹ́, iru àkókò ba ẹni rẹ̀ kí ẹ̀yàn máa sùn. Ó sì dà kí ẹ̀yan máa lo bí i wákàtí mẹ́fà sí mẹ́jọ fún òórùn tí ẹyan bá fẹ́ sùn orunbdáadáa o, wákàtí márùn-ún sí mẹ́jọ ti dà. Àkókò tí mo ti máa ń sùn ni àkókò ago mẹ́sàn sí mẹ́wàá alẹ́. So pé òní kí á máa le tètè jí ní àárọ̀ bí i ago mẹ́rin sí ago márùn-ún àárọ̀.

Ṣé o ti rin àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀, lọ́pọ̀ ìgbà ni mo ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn, èyí tí mo sì rántí dáadáa ni ìgbà tí mo fẹ́ lọ sínú ilẹ bàbá, èyí tí à ń pè ní NYSC National Youth Service Corps. Ìgbà yẹn ni mo gbéra láti ìlú Kwara tí mo sì rin ìrìn àjò tó gbà mí ní tó wákàtí méjìlá láti Kwara lọ sí ìlú Benue. Ìgbà yìí tí mo rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí lé.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, èmi àtàwọn ọ̀rẹ́ mi àti ẹbí mi a máa ń pé papọ̀ bó ti jẹ́ ní ilé ni tàbí ní ilé oúnjẹ yẹn tí a ń pè ní restaurant, ká pàdé níbẹ̀. Ìbẹ̀ láti ra oúnjẹ, a ṣe wẹ̀ jẹ wẹ̀ mú níbẹ̀, a jo níbẹ̀ náà, a bara wa yọ̀ ayọ̀ ní ibi bẹ̀. Bí emi ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi lé lé yìí.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ẹ nípa tí ìṣòwò mi, So temi jẹ́ ìṣòwò kan tó jẹ́ pé a máa ń ṣe, à, kíni, nǹkan tí a ń pè ní advertising fún àwọn tí wọ́n bá ní product tàbí services tí wọ́n fẹ́ ṣe àfihàn rẹ̀ fún àwọn ènìyàn láti rí. Àwa la máa ń bá wọn ṣe nǹkan tí a ń pè ní awareness, só dà àwọn èèyàn lè mọ̀ orí nǹkan tí wọ́n ń tà àti services tí wọ́n render fún àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni ìwà ìṣòwò Temi ṣe rí, inú báyìí ni àti ń rí owó fún iṣẹ́ tí wa náà.

Ṣé o fẹ́ràn jiyàn? Nípa tí jiyàn èmi ò fẹ́ràn rẹ̀ ara rárá. Mi ò mọ̀ bí wọ́n ṣe máa ń jiyàn. Àwọn tó bá jẹ́ wípé orí ẹ̀kọ́ àbí orí ọ̀rọ̀ tí mo ní ìmọ̀ nípa rẹ̀ dáadáa, èmi lè sọ̀rọ̀ lórí rẹ̀ dáadáa, mo lè bá yàn fákaàtẹ́lẹ̀, jìyàn díẹ̀. Ka jọ sọ̀rọ̀ nípa orí ọ̀rọ̀ yìí torí orí ǹkan tí mo mọ̀ dáadáa ni. Èmi ò ní fẹ́ gbẹ́nu dake ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo kálẹ̀ mọ́ wò pé bí mi mọ ẹnì kankan nípa rẹ̀, èmi yóò fẹ́ràn láti máa jiyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Nípa tí pizza yẹn ẹ̀kan lè mi jẹ́ rí, mi ò tẹ̀ ẹ́ rí ǹkan tí wọ́n fi sí orí rẹ̀ dáadáa. Àmọ́ ohun tí wọ́n rí nínú àwọn fídíò mọ́ rí, wọ́n máa ń fi bí àlùbọ́sà bí kò jọ bí tomato ni wọ́n ń gé sí orí rẹ̀. Àwọn ǹkan tí wọ́n fi sí orí rẹ̀, èmi ò mọ̀ dáadáa torí ẹ̀ẹ̀kan mo jẹ́ rí, èmi ò fi bẹ́ẹ̀ jẹ pizza lọ́pọ̀lọpọ̀. Àmọ́ ìgbà tí mo jẹ, ó dùn díẹ̀ lẹ́nu. Ó bẹ́ẹ̀ wọ́n pé àwọn ǹkan tí wọ́n fi sí orí rẹ̀ náà ló jẹ́ kó dùn ni. Èmi ò rí mọ̀ ǹkan tí wọ́n fi sí orí rẹ̀, àmọ́ èmi fẹ́ràn pizza yẹn jẹ. Marà ni ọjọ́ mi, màá mọ àwọn ǹkan tó wà lórí rẹ̀.